Obìnrin ni mí, n kò kìí gé irun mi. Tó bá dẹ mú mi gé irun mi, a jẹ pé ó wú mi. Nítorí bí oṣù mẹ́ta, oṣù mẹ́fà sẹ́yìn, mo gé irun mi. Nítorí pé, kò pọ̀ tó kò dẹ̀ wù dọ́gba. Ni àkótán, ohun tí mò ń ṣàlàyé ni pé, kì í ṣe pé gbogbo ìgbà ni mo máa ń gé irun mi nítorí pé obìnrin ni mí. Mo máa ń di irun mi ni. Ṣùgbọ́n ní bí oṣù mẹ́fà sẹ́yìn, mo gbà á lérò, mo dẹ̀ pinnu láti gé irun mi, mo gé e. Ṣùgbọ́n nkò gé e tán bí ọkùnrin ṣe ń gé irun. Mo ré e lórí, mo rí gbogbo owó rẹ̀, ò bá ara wọn dọ́gba. Mo sì gé e bẹ́ẹ́, dé bí pé omi ń wọ̀. Mo wá bẹ̀rẹ̀ sí ní fi àwọn èròjà amurungun, èròjà amúrundan, amúnruki mo bẹ̀rẹ̀ sí í fi sí i. Ìdí tí mo ṣe gé ni pé, irun mi fẹ́lẹ́, irun mi kò gùn, irun mi kì í dẹ̀ dùn dáadaa. Nítorí ìdí èyí ni mo ṣe gé irun mi. Ṣùgbọ́n kò kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń gé irun mi. Ṣùgbọ́n mo lérò pé tó bá jẹ́ ọkùnrin, ó pẹ́ ju àri iru ẹ̀ rí. Títí ọsẹ̀ mẹ́ta sí oṣù kan, ó yẹ kí ọkùnrin máa gé irun. Ṣùgbọ́n èmi kì í gé irun torí pé obìnrin ni mí. Mo kì í gé irun mi, ẹ ṣé?

Ẹ́. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ijó jíjó ṣùgbọ́n ijó tí mo fẹ́ràn kì í ṣe ijó pálùńgò tàbí ijó dàmìsó-dàmìsórí fẹ̀yìn gbà tí wọ́n ń jó láàye òde òní. Ijó tí mo fẹ́ràn láti máa jó ni bí ijó bọlọ́jọ̀ àbí ijó ìbílẹ̀ tiwa bí ijó tó máa ń jó sí orin arò, ijó jẹ́lènkẹ́. Ijó bọlọ́jọ̀ jẹ́ orin tí a máa ń kọ ní orin àkọgbẹ́ bí bọlọ́jọ̀ ó pé kẹ mi máa kàwé mi, bọlọ́jọ̀ ó pé kẹ mi máa kàwé mi. Bí mo kàwé, má di dọ́kítà olóyìnbó. Bí mo kàwé, má di dọ́kítà olóyìnbó. Bọlọ́jọ̀ ó pé kẹ mi máa kàwé mi. Ẹ wá wò o. Ẹ wá wò o. Ayé ẹ wá wò ará mbara. Ẹ wá wò ará mbara titun. Ewúre fẹ́ jó o. Ojo múra láti rọ̀. Aláṣọ tó ń burú fẹ́ wu rọ. Ewúre fẹ́ wẹ se. Irú àwọn orin báyìí ni èmi máa ń jó sí.

Bí mo ṣe ń rin ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ kò kí ń ṣe nǹkan tí ó lágbára àbí nǹkan tí ó gbà ọ gbọ́n. Bí mo ṣe ń rin ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú pé ìrìnàjò mi láti ilé mi sí ibi iṣẹ́ bí i ìrìnàjò ogójì ìṣẹ́jú ni tí n bá fẹsẹ̀ rìn, ó jẹ́ ìrìnàjò bíi abínibí ogójì ìṣẹ́jú. Ṣùgbọ́n tí n bá gbé ọkọ̀, á jẹ́ bíi ìrìnàjò ogún ìṣẹ́jú àbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tàbí nígbà mi tó bá yá bí i ìṣẹ́jú méjìlá, jẹka ni ìṣẹ́jú méjìlá sí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Bí mo ṣe wá ń rin ìrìnàjò lọ sí ibi iṣẹ́ mi ni pé ilé, ilé mi kò, ilé mi a kì í rí ọkọ̀ láti ẹnu ọ̀nà ilé mi dé ibi iṣẹ́. N ó kọ́kọ́ ń rìn láti ilé mi dé ìyànà àkọ́kọ́. Tí n bá dé ìyànà àkọ́kọ́, owó èèyii máa gbà mí bí i ìṣẹ́jú mẹ́ta sí márùn-ún. Tí n bá wá máa ń rìn láti ìyànà àkọ́kọ́ dé ìyànà èkejì ni ibi tí n ó ti rí ọkọ̀, èèyàn náà á gbà mí níbi ìṣẹ́jú márùn-ún. Ó jẹ́ ìṣẹ́jú mẹ́wàá tí n bá wá dé ibi tí mo ti fẹ́ gbé ọkọ̀. Mo lè dúró fún bí i ìṣẹ́jú márùn-ún sí mẹ́wàá kí n tó rí ọkọ̀. Tí n bá rí ọkọ̀ láti ẹnu ọ̀nà ìyànà tí mo bá ti gbé ọkọ̀ dé ibi tí n ó ti bẹ́, n ó ti bọ́lẹ̀ sí ìbí iṣẹ́ mi ooo tó bí i bí i ìṣẹ́jú mẹ́wàá.

Ah bẹ́ẹ̀ni. O rọrùn fún mi ní láti darí àwọn ènìyàn ju, nítorí pé mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé òní sùúrù ni mí. Bákan náà n kò sì le sùúrù jù. Bo bá gbé, ọwọ́ tó bá gbé wá, ni hun ò gbé fún ẹ. Bá ti ní àwọn ènìyàn tó jẹ́ pé sùúrù ni leyan fi ń darí wọn. Naa la ní àwọn tó jẹ́ pé "bàbá lo sùúrù díẹ̀", "àro agídí díẹ̀". Làdẹ́ náà àwọn tó jẹ́ wípé "kódà kó tó wí nǹkan kan, báyìí wọ́n ti tẹ̀lé ẹ". Àwọn yẹn ló ní sùúrù tó jẹ́ pé o máa bó sọ fún wọn pé "kọ́ń ṣe nǹkan", wọ́n yóò ṣe é. Ìdí tí mo ṣe ní mo ní ó rọ, ó rọ mí lọ́rùn láti darí àwọn ènìyàn jí ni pé kì í ṣe àkọ́kọ́, kì í ṣe èkejì, kì í ṣe èkẹta tí Ọba Elédùmarè á fi mí ṣe olórí àwọn ènìyàn. Tí Olúwa dẹ̀ ń jẹ́ kó jù mí ṣe nípa sùúrù, ìfarabalẹ̀, ìfọkànsìn, ìfínkandí, ìwà ẹni wò àti ìfẹ́ àti àtúnṣe pẹ̀lú dada tó wà láàárín wa. O n wà ń jẹ́ kí ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí. Ni ìgbà míì, o nílò láti darí wọn. O nílò láti darí àwọn ènìyàn. O kàn nílò láti ṣe dáadáa, ko tun iwà ara rẹ̀ ṣe ni. Àwọn náà yóò ṣe ohun tó o bá ń ṣe. Ẹ ṣé.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni bí a ṣe ń lo maṣíìnì tí ó ń fẹ́ afẹ́fẹ́ sí imú, èyí tí ó jẹ́ oxygen cylinder, bí a ṣe ń lò ó dáadáa. Mo mọ̀, ṣùgbọ́n ó wù mí kí n kọ́ sí. Àwọn, àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni bí a ṣe ń lo bí a ṣe ń lo maṣíìnì tí ó ń wo mimi lọ, mimi bọ̀, èyí tí ó jẹ́ monitor machine àti gbogbo àwọn nǹkan tí ó jẹ́ maṣíìnì ńlá, ńlá, ńlá, ńlá tí kò sí ní àrọwọtó àbí tí kì í sí ní ilé ìwòsàn kéréje, kéréje tó jẹ́ pé ilé ìwòsàn ńlá ló wà. Bákan náà ó wù mí kí ń kọ̀ láti mọ ẹ̀kọ́ technology kí n wá fi sínú nursing. Àwọn nǹkan kan to jẹ́ pé n kò tí ì le tú nínú nursing, n kò sì tí ì le tú nínú ẹ̀kọ́ technology. So ó wù mí kí n kọ́ àwọn ẹ̀kọ́ ní wọ̀nbà yẹn náà tí ó máa ṣe mí láǹfààní ẹ ṣe.

Mo jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ ti Fásitì, ilé ẹ̀kọ́ gíga. Mo ti jẹ́ ẹni tí ó ń kẹ́kọ̀ọ́ nípa, ó ń kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ẹ̀rọ àti ìmọ̀ technology ní orí afẹ́fẹ́. Èyí tí mò ń lo fóònù mi láti fi kọ́. Fún ìdí èyí, n tí mo máa ń ṣe ní àṣálẹ́ ó pọ̀, mo ti kọkọ́ lọ̀ láti ilé ìwé lè tó ṣú, wọn ó sáré dáná, óúnjẹ tí wọn á jẹ gbára. Tí àṣálẹ́ bá tó, wọn ò kí ìrun, ìbá kirun tán. O ní àwọn ìwé tí n kò gbọdọ̀ máa kà lálaalẹ́. N ó gbé wọn, n kà wọ́n. N ó sì lọ kíláàsì ẹ̀kọ́ tí mọ́ ń kọ́ fún ìmọ̀ ẹ̀rọ àti technology. Láti ṣe gbogbo àwọn ìyẹ́n tán. Mo ń wá gbé fóònù mi, mo lọ sí online lórí ayéludára mi. Mo lọ wá anti mo lè fi, mo lè wò tí wọn ara mi yóò fi sinmi. Tí mo bá rí wò déédéé, tí n bà dé ri wò, n ó padà lọ sí ibùgbà'fẹ́fẹ́. Wọn ò gba fẹ́fẹ́ ní ìwọ̀nba. Wọn ò padà wọlé, wá gbàdúrà sọlọun, wọn ò dé sùn. O ṣé púpọ̀

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Àwọn ìwà bí ta bá ń jẹun kí a bo omi sọ́dọ̀, tí a bá ń jẹun kí a yé wi ẹjọ́ wẹ́wẹ́, bí a bá ń jẹun tí a bá fẹ́ wúkọ̀ kí a gbé oúnjẹ ẹnú wa mi kí a tó wúkọ̀. A ń ṣe gbogbo àwọn ìwà yìí láti fi de ìná kí oúnjẹ máa gba inú ibi tí ó yẹ kó gbà lọ. A dẹ ń ṣe àwọn ọ̀nà yìí ni a ti fi de ìná kí oúnjẹ máa pani lórí tàbí kó máa pani lọ́ fun. Fun gbogbo ẹ, a ń ṣe àwọn ìwà dára dára nígbà tí a bá ń jẹun wí láti fi pẹ́ kí ara wa lè mokun, ká má ṣaárẹ, ká má dẹ́ ni tó ń gbé dìgbàdìgbà di ilé ìwòsàn. Ìwà yìí ni bá bá tí ń jẹun, ká jẹun lẹ́nu kókúná ka tó gbè mi, ká má lanú gbàgà kí a tẹ́gùn má fẹ́ sí oúnjẹ kí ikán inú tó ní oúnjẹ má wù.